Sọ fún wa nípa ìkíni owó fún àwọn àgbà. Sọ fún wa nípa ìkíni owó fún àwọn àgbà. Àwọn owó tí àwọn àgbàlagbà máa ń gbà. Ó le jẹ́ pé owó ọ̀soosẹ̀, owó ọ̀soosẹ̀, owó tí àwọn ọmọ won máa ń fi ránṣẹ́ sí wọn. Ó le jẹ́ pé àwọn ọmọ wá, wọ́n wà níbi tó jìnnà. Ẹ̀lọ́ mìí wà, tí ó jẹ́ pé ọmọ wọ́n wà lékòó. Àwọn ọmọ wà níbi tó jìnnà gan sílé. Àwọn ọmọ máa ń fi owó ránṣẹ́ sí wọn lórí online bank. Wọ́n máa ń fi owó ránṣẹ́ sí àwọn àgbà, àgbà wọn tó wà nílé. Aaa, báwo ni nípa ìkíni owó fún àwọn àgbà? Aaa, ìbéèrè àkọ́kọ́ ni ohun tí wọ́n ń sọ, ohun tí wọ́n ń sọ. Aaa, bí wọ́n ṣe máa ń, bí wọ́n ṣe máa ń gbé, bí wọ́n ṣe máa ń, bí wọ́n ṣe máa ń gbìyànjú láti lọ wé. Aaa, wọ́n máa ń wá ìrànlọ́wọ́ láti àwọn ọ̀dọ́ àwọn ọmọdé láti wá owó yẹn jáde, láti wá jáde, ku ro lórí phone. Aaa, ìbéèrè kejì ni ohun tí wọ́n ń dáhùn, ohun tí wọ́n ń dáhùn, ohun tí wọ́n ń dáhùn. Aaa, a á ní ìwúlò àwọn ìbéèrè kọ̀ọ̀kan láti ọwọ́ wọn. Wọ́n ṣe, wọ́n ṣe lè wọ online bank wọn láti lè wọ owó yẹn jáde. Aaa, wọ́n ṣe máa ń, wọ́n máa ń dáhùn pẹ̀lú ìfọkànbalẹ̀. Wọ́n ṣe máa ń dáhùn niceness. Aaa, ìbéèrè kẹ́ta ni lọ́dọ̀ ta ni o kọ́? Aaa, bí mo ṣe kọ́ àwọn, aa, àwọn àgbàlagbà tí a ti jọ gbé àwọn àti àwọn, àwọn ọmọdé tí a ti jọ gbé. Aaa, bí wọ́n ṣe ń ran àgbàlagbà lọ́wọ́ ni mo kọ́ lára àwọn, àwọn, mo kíyẹ́n, mo kọ́ ìyẹn lára wọn látara àwọn, àwọn anti mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ẹ̀gbọ́n àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀rẹ́ àdúgbò àti àwọn èèyàn kọ̀ọ̀kan.